Kí ni mo máa ń jẹ lọ́sàn-án? Iṣu àti ẹyin mo máa ń jẹ lọ́sàn-án. Iṣu àti ẹyin tí mo sì máa ń jẹ ní ọ̀sán yẹn, ó máa ń dùn gan. Ó máa ń dùn gan. Tẹ́ni kẹ́ni bá bá mi jẹ lásán, màá nàá ni o. Ẹnikẹ́ni tó bá bá mi jẹ, màá nàá. Ah! Torí èmi ò like kí ẹ̀eyan mọ̀n bá mi pín oúnjẹ jẹ. Mi ò like. Kí ẹ̀eyan mọ̀n bá mi pín oúnjẹ yẹn mi ò, mi ò tí ì like rárá. Iṣu àti ẹyin daà gan.

Èmi ò kí ń ra nkankan níbi ìtẹ́tí o, torí oríṣiríṣi àrùn ni ó wà níbẹ̀ tí èèyàn lè kó. Èmi ò kí ń ra nǹkan bẹ o, mi kí ń rà nkankan bẹ o. Kò dára rárárá, kò tíì ẹ dá, kò dáa ni. Ó máa ń fa ẹ̀tì yẹn. Nǹkan bíi nǹkan bẹ kò tíì ẹ wà pa, kò wà pa rárá o, kò wà pa o. Èmi ò kí ń rà nkankan bẹ o.

Ohun tó máa ń fún èmi ní ìtara níbi iṣẹ́ mi ni wípé tí mo bá rí wípé ọjà yẹn ń yá dáadáa, tọ́jà ń yá, tí mò ún rówó íbi iṣẹ́, ara mi yóò máa yá sí iṣẹ́ gan-an ni Ara mi yóò máa yá sí iṣẹ́ ni tọ́jà ń yá. Ǹkan tó lè fún mi ní ìtara náà nìyẹn o. Tọ́jà ń yá tí ó sì wípé àwọn olùbáárà tí e ṣe wípé gbogbo wọn ń sùn kálé tí gbogbo wọn wá sí ibi iṣẹ́, ara mi ó yá sí iṣẹ́ ni o.

Ọjọ́ mélòó ni ò ń fún ìsinmi ọdọọdún? A! Èmi ò kí ń sinmi, Ọlọ́run nìkan ni máa ń fún èmi ní ìsinmi. Èmi gbogbo ìgbà mo máa ń ṣiṣẹ́. Táyè gba ọjọ́ Sunday gan an. Ọjọ́ Sunday mo kọ̀wé wípé màá fi ń sinmi ní ilé. Láti Monday mi ò kí ń ráyè. Láti Monday mi ò kí ń ráyè. Ọjọ́ Sunday nìkan ni.

Aṣọ tí èmi fẹ́ràn wọ̀ jù, òní kí n máa wọ jean, kí n máa wọ tọ́pù tó fẹ́lẹ́. Ó ní mo fẹ́ràn jù kí n máa wọ, kí n wá wọ àwọn bàtà Bugatti, kí n wá wọ, kí n wọ̀ sí i, kí n wá lo ìgò funfun, kí n wá tún wà lo fìlà, fìlà kí n lò. Ó ní mo fẹ́ràn jù, ó ní mo fẹ́ràn jù dáadáa o, ó sì máa ń fit mi. A min àá máa ń like ẹ̀

Mo máa ń ṣe àtulò nǹkan, tó bá ti jẹ́ wípé èmi mo lò ó, àpẹẹrẹ abọ́ tí mo bá fi jẹun, abọ́ tó bá jẹ́ pé èmi mo fi jẹun, màá fọ̀, màá sì fi jẹun. Mo máa ń ṣe àtulò nǹkan ìgbà tó jẹ́ pé èèyàn kan kò mọ̀ bá mi lo nǹkan pọ̀. Mo máa ń ṣe èmi mo sì ń lò ó, mo máa ń ṣe èmi mò ń lò ó, mo máa ń fi jẹun, màá sì fọ̀, màá fọ̀ dáadáa, màá fọ̀

Mo máa ń wojú àwòrán mi ní gbogbo ìgbà. Ní gbogbo ìgbà ni. Yóò tó àárín àarìndínlógún tí mo ti máa ń wò. Mo máa ń wò ní gbogbo ìgbà ni. Yóò ti lo to àarùndínlógún tí mo máa fi n wò. Mo máa ń wò lójoojúmọ́ ni. Ojoojúmọ́ na mo máa ń fi n lò. Ojoojúmọ́. Mo máa ń fi lò àarìndínlógún yẹn.

Àjọ̀dún Kérésìmesì mo fẹ́ràn rẹ̀ gan, nítorí wípé òun ló sọ nípa bíbí Jésù Kristi. Àjọ̀dún Kérésìmesì mo fẹ́ràn rẹ̀ gan. Mo fẹ́ràn rẹ̀ gan, ó dára gan. Àjọ̀dún te mi fẹ́ràn jù niyen ati àjọ̀dún ọjọ́ àkọ́kọ́ nínú ọdún tuntun. Ọjọ́ àkọ́kọ́ nínú ọdún tuntun, àjọ̀dún yẹn mo fẹ́ràn rẹ̀

Mi ò mọ̀ tí a ṣe ń fọn. Mi i mọ̀ rárá, rárá, rárá, rárá. Mi mọ̀ bí ti a ṣe ń fọn. Mo kò máa ń gbọ́ tí àwọn Yorùbá máa ń sọ ni. Wípé ṣe eyan mọ bí ti wọn ṣe ń fọn. Bùt emi ò mọ̀ tí wón ṣe ń fọn rárá. Mi ò mọ̀, mi ò mọ̀. Bùt sẹ́yìn náà bá wá mọ̀ o, a wà lè ṣàlàyé. Mi mọ̀ bí ti wón ṣe ń fọn o.

Èmi ò ní nọ́mbà orílẹ̀ o. Mi ò ní nọ́mbà mọ̀. Àwọn àgbàgbà nínú ìlú, àwọn ni mo le ní nọ́mbà orílẹ̀. Àwọn àgbàgbà nínú ìlú ló lè ní nọ́mbà orílẹ̀. Mi ò ní nọ́mbà orílẹ̀, mi ò ní, mi ò ní rárá.

Mo má ń jẹ́, èmi jẹ́ ènìyàn tó má ń jí ní kùtùkùtù. Bí àpẹẹrẹ mo ti má ń jí ní àti bí ago márùn-ún àárọ̀, ago márùn-ún àárọ̀ kùtùkùtù ni mo ti má ń jí, tí màá ti má múra ibi iṣẹ́, tí màá ti má múra ibi iṣẹ́. Ago márùn-ún kùtùkùtù òwúrọ̀ ni màá ti jí, tí màá ti má múra ibi iṣẹ́

Èmi ò fẹ́ràn kí n máa ra oúnjẹ ní òpópónà o. Èmi like, mo fẹ́ràn kí n máa dáná, kí n máa dáná nílé ara mi kí n sì máa sè, kí n sì máa gbé lọ sí ibi iṣẹ́ mi. Mi fẹ́ràn kí n máa ra oúnjẹ ní òpópónà rárá.

Èmi o ki n jẹ goọ̀mù o. Ọmọ rẹ kò ki n jẹ goọ̀mù. Èmi ẹ jẹ goọ̀mù, rárá rárá rárá mi ẹ jẹ kò sì da kí èèyàn máa jẹ, kò jẹ́ kí èyàn máa jẹ goọ̀mù. Èmi ẹ jẹ goọ̀mù kò tíì ẹ dá. Kò dá, kò dá, kò dá, kò dá, kò dá.

Mo máa ń ṣe ìwádìí àwọn alábàáṣiṣẹ́ pọ̀ dáadáa. Kí alábàáṣiṣẹ́ pọ̀ tó lè bá mi ṣiṣẹ́. Máa ṣe ìwádìí wọn, irú èèyàn tí wọ́n jẹ́, irú ilé wo ni wọ́n ti wá. Máa ṣe ìwádìí wọn dáadáa dáadáa kí n tó lè gbà wọ́n.

Kọ̀mpútà tí èmi ní Acer ni mo ní tó jẹ́ kọ̀mpútà. Acer oun ni kọ̀mpútà tí mò ń lò ní ilé ṣùgbọ́n Acer mi yẹn ó ti bàjẹ́, mo wá ṣẹ̀ṣẹ̀ fẹ́ túnṣe ní o.

Ọlọ́run náà ló máa rán mi létí. Ọlọ́run ló máa rán mi létí àwọn ọ̀rọ̀ asínà torí wípé ọ̀rọ̀ asínà eléyi mi o mọ̀ itúnmo asíná ṣùgbọ́n mo ṣà mọ̀ wipé ọ̀rọ̀ tí ó bá jẹ́ ọ̀rọ̀ tí yóò wùlò fún mi, ọlọ́run á rán mi létí.

Mo, mo fẹ́ràn kí n máa wọ gíláàsì ṣùgbọ́n kì í ṣe gíláàsì tí àwọn ẹni tí wọ́n bá ní àìsàn ojú bá ń lò. Gíláàsì tí ó jẹ́ wípé ó dára fún ọkùnrin láti máa lò ni mo máa ń lò.

Mo máa ń fi, mo máa ń gbé fóònù mi sí etí mi ni, etí mi ni mo máa ń gbé fóònù mi sí. Èmi ò kí ń lo èrọ tó máa ń fi sí etí, fóònù mi mo máa ń gbé sí etí ni, mi è ló okùn tí wọ́n máa ń fi sí etí.

Ẹbí mí lère pé báwo ni mo ṣe máa ń mú àwọn, àwọn èrò tuntun wá. Mo máa ń bá wọn sọ̀rọ̀ ni nípa bí bá sọ̀rọ̀. Mo máa ń bá wọn sọ̀rọ̀ kí n máa bá wọn sọ̀rọ̀, kí n máa ṣàlàyé ohun tí mo bá ní fún wọn.

Tí òjò bá ń rọ̀, tó bá ka mi mọ́ ìta, màá ṣá pamọ́ fún òjò. Ṣùgbọ́n tó bá ka mi mọ́ inú ilé, màá wọnú ilé, màá sì sùn, màá wá po ti ìtò ó gbóná, ìn wá mú tí òjò bá ń rọ̀.

Ṣé o máa ń gbé àpò ẹ̀yìn? Mo, èmi è gbé àpò ẹ̀yìn o torí wípé àpò ẹ̀yìn, èmi è gbe rárá rárá rárá rárá rárá. Kín tí ẹ mọ ti ń jẹ bẹ́ẹ̀? Ẹ mọ ti ń jẹ bẹ́ẹ̀ mí mo ìgbérè tí ẹ ń bèrè?

Àwọn ìṣòro ní ibi iṣẹ́ ọ̀, mo máa ń gbàdúrà fún Ọlọ́run ni kí Ọlọ́run kó fún mi ní oore ọ̀fẹ́ tí n lè máa fi borí gbogbo àwọn ìṣòro tó ń dojú kọ mí ní ibi iṣẹ́, mo máa ń bí Ọlọ́run fún ni.

Èmi ò tí ì ra ọkọ̀, ṣùgbọ́n mo ní gbàgbọ́ nínú Ọlọ́run wí pé Ọlọ́run ó pèsè ọkọ̀ fún mi. Tí Ọlọ́run bá yìí ti pèsè ọkọ̀ fún emi, màá máa jẹun nínú ọkọ̀ mi. In mọ jẹun nínú ọkọ̀ mi torí Ọlọ́run ló pèsè ẹ fun mi.

Kò sí ọ̀nà tí mí ṣe lè yanjú àwọn ẹ̀rọ ayárabíàṣá, kò sí ọ̀nà tí mi lè gbà tí mi lè fi lè yanjú ẹ̀, kò sí ọ̀nà tó bá tó ń ká lóko bá bá wá oun ni màá ṣe yanjú ẹ sí, ọ̀nà tó ń ká lóko bá gbé wá ni màá yanjú ẹ sí.

Ohun tí mo fẹ́ràn jù lọ gan ni kí n máa kọrin. Mo fẹ́ràn rẹ gan an, kí n máa kọrin, kí n máa yin Ọlọ́run nígbàkígbà, kí n máa kọrin. Mo fẹ́ràn rẹ̀ gan. Orin lọ́pọ̀lọpọ̀, àwọn orin lórísìíríṣìí, lórísìíríṣìí ni mo fẹ́ràn jù lọ.

Ìlànà ìpolówó ti tẹ̀ mí. Mọ máa ń fò sókè polówó ni o. Mo máa ń rìn lójú títì nínú ọjà, mo máa ń polówó. Kò sí ọ̀nà tí mi le fi gbà kí n lè fi polówó ọjà mi. Oríṣiríṣi ọ̀nà ni mo máa ń lọ.

Mi o kín jẹ ohun oúnjẹ alẹ́ ní ọpọ ní àìmoye ìgbà. Eẹ̀kan tí mo bá ti jẹun ní alẹ́ náà ni màá jẹun, tí màá sì fi lọ sùn. Tí mo ṣe ń sọ̀rọ̀ yìí gan oorun tí ń wà lójú mi, mo ti, mo ti jẹun alẹ́

Fóònù mi ò kín gbóná. Ọlọ́run ṣìní jẹ́ kí n rí ògo tí fóònù mi ó máa fi gbóná. Fóònù mi ò ní máa gbóná. Fóònù mi kò ní máa gbóná. Lórúkọ Jesu fóònù mi ò ní máa gbóná o. Fóònù mi ò ní máa gbóná.